Bẹ́ẹ̀ni, mo máa rań ti àlá mi gan-an ní gbogbo ìgbà. Pàápàá jùlọ kò ṣe é dá kí ènìyàn kó sùn, kó lálàá, kó má rán ti. Àti pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó mọ àṣà àti ìṣe ṣe, ó di dandan kí a máa rántí àwọn àlá wa. Àlá jẹ́ ǹkan tó ṣe kókó nínú ayé ènìyàn. Àlá jẹ́ ǹkan tó jẹ́ pé ó máa ń tọ́ni sónà, tó jẹ́ pé ó máa ń fún ènìyàn ní ìrísí, tó jẹ́ pé tí ǹkan bá fẹ́ ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà tí ènìyàn ò bá rí iwájú, àlá yìí ni ó fún ẹ ní òye láti mọ̀ pé ǹkan báyìí ó ń ṣẹlẹ̀ àbí ǹkan báyìí ó fẹ́ ṣẹlẹ̀ sí ènìyàn. Àlá tún jẹ́ ǹkan tó máa ń tà ènìyàn ní olóbó ní gbogbo ìgbà torí pé bí àpẹẹrẹ, tí a bá fẹ́ rìnrìn àjò nígbà mìíràn tí ìrìn àjò yẹn náà tó máa ní, tó bọ́ yó máa ní bàkan bákan nínú, àlá, ẹ̀yin Elédùmarè lè jẹ́ kí ẹ̀yin ní àlá tó jẹ́ pé a jẹ́ kí ẹ̀yin ní ìrísí ǹkan tó máa ṣẹlẹ̀, ǹkan tí ẹ̀yin máa dojú kọ nínú ìrìn àjò tí ẹ̀eyan bá fẹ́ rìn. Àti pé nígbà mìíràn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, ẹ̀yin ní láàlá torí pé àlá nígbà mìíràn ò ní bó ṣe máa wá. Pàápàá jùlọ èmi ní tì te mi, gbogbo àlá tí mo bá lá, mo máa rántí rẹ̀. Àti pé èmi ò láàlá ní gbogbo ìgbà ṣùgbọ́n èmi máa ń rò àwọn ènìyàn pé tí wọ́n bá lá àlá, kí wọ́n gbéyanjù, kí wọ́n máa rántí. Torí pé tí a bá fẹ́ hù dáadáa nígbà mìíràn gan, Sataní máa jẹ́ ǹkan tó máa ń dín ènìyàn lọ́wọ́ wípé à, àlá tẹ́ni yìí lá, kó máa rántí. Torí pé tó bá ti lá, tó bá fi lè, tí ò bá lè túmọ̀ ẹ̀ gan, tó bá fi lè sọ fún ènìyàn pé à, àlá tí mo lá yìí kò yé mi rẹ, bá mi túmọ̀ rẹ̀. Tí wọ́n bá fi lè túmọ̀ rẹ̀ fún un, ó máa ní bí ó ṣe, ó ṣe jẹ́ létí ẹ̀. Ó máa ní òye tó máa jẹ́. Nígbà mìíràn gẹ́gẹ́ bí àwa ọmọ Òṣẹ̀ báaye, wọ́n ní o ní àwọn ètò tó yẹ kí ẹ̀yan ṣe lórí àlá tí ẹ̀yan lá torí náà tó fi má àwọn ọmọ, èmi máa ń sọ fún wọn pé gbogbo ìgbà tí ẹ bá lá àlá, ẹ máa rántí àlá tí ẹ bá lá. Lóòótọ́ kì í ṣe gbogbo àlá tí ẹ̀yan bá lá ló máa wá sí ìmúṣẹ ṣùgbọ́n èmi, àtẹ̀lé tó wá sí ìmúṣẹ, àtẹ̀lé tí ò wá sí ìmúṣẹ, kí Tẹ́lẹ̀dùmarè bá ti jẹ́ kí ẹ̀yan lá àlá, kí ẹ̀yan gbéyanjù láti máa rántí. Bí àpẹẹrẹ ìgbà tí Ẹ̀gbọ́n mi fẹ́ ṣe ìyàwó tó ń lá àlá pé à, ìyàwó ò ń rìnrìn àjò, ò ní ìdánwò rẹ pẹ̀lú jọ̀ọ́na. Tó jẹ́ pé òun ò fẹ́ nínú alá yẹn, kò rìnrìn àjò, ò lọ dáadáa, kò já geree Níkẹ́tẹ́tẹ́ tó ti lọ bá àwọn aláyẹ̀wo pe tó, aláìní mú là, ǹtíǹtín là bí ojó mẹ́jì báyìí ni wọ́n bá á ní kó ṣe àwọn ètò kọ̀ọ̀kan. Ìgbà tó ṣíṣe àwọn ètò kọ̀ọ̀kan, ènìyàn ní ole rìn ìrìn àjò. Àlá máa ń tà èyàn lọ́bọ́ ó jẹ́ ǹkan tó yẹ kí ẹ̀yin máa rántí. Àwọn tó máa ń bá mi ṣẹ́gun wọ́n máa ń à, wọ́n máa sọ fún mi, "Ọ̀gá alálábá "ẹ̀ ṣeun. Bí alálábá yẹn èmi á mú ṣọ́wọ́, èmi á rò, èmi á tu palẹ̀ torí àlá máa ń kọ́ ẹ̀yin ní ọgbọ́n gan-an ni. Tó jẹ́ pé èèyàn wọ̀ lọ gbagbẹ́ igba kan, bá mi lá àlá kan lórí àbúrò wọn kan tó jẹ́ pé alá yẹn kò ṣe dáadáa. Ó sì sọ fún àbúrò wọn kò gbọ́, ò kú etí ikún. Ìgbà tó rìnrìn àjò, Elédùmarè ló yọ tó sọ dé níbi tó ti rìnrìn àjò náà lẹ́yìn ẹnìkan tí wá bá ẹ pé à, ò ṣe bí wọ́n sọ fún ẹ pé kó máa rìnrìn àjò yìí. Ó ní à, ṣùgbọ́n alálẹ̀ ẹnìkan ni, aláláṣẹ wọ́n là, kìnì kan kìnì kan. Aláláṣẹ kọ́, àlá jẹ́ ǹkan tó yẹ kí ẹ̀yan máa rántí ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi torí pé ilé ayé ò tí gbẹgẹ gan-an níìsín. Kí n tó gba alábàáṣiṣẹ́pọ̀, màá ṣèwádìí wọn finífini, ilé tán tí wá, ehn, nọ́mbà fóònù wọn, àwọn mọ̀lẹ́bí wọn àti wípé tèmi bá fẹ́ gbà yàn sí iṣẹ́ ti tèmi tí a máa bá mi ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀, màá wo bọ̀lọ́ wa onídúró ní mọ̀lẹ́bí ẹ̀ kó wá dúró fún ẹ. Èmi èdìdì gba ènìyàn sí ibi iṣẹ́ torí wipé a mọ inú èèyàn, àwọn èèyàn ń fi aṣọ funfun bora, ìhun fi inú dúdú, ìhun fi irun. Bí àpẹẹrẹ, ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mi tí mo kọ́kọ́ dá sílẹ̀ bí i ọdún mélòó kan sẹ́yìn di ẹ, tí mo gba arákùnrin kan. Ìgbà tí mo gba arákùnrin yìí, lóòótọ́ òun ni mo gbà kẹ́yìn nínú àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nígbà yẹn lọ́hùn. Ìgbà tí mo gba, mo rí i pé owó è wọ̀lé dáadáa fún mi mọ́. Yàtọ̀ síbẹ̀, mo rí i pé owó máa ń dín níbi ọjà mi. Ẹ rí i pé ọ̀nà náà ó ti pín sọnà méjì. Àkọ́kọ́ owó è wọ̀ lé dáadáa, èkejì owó máa ń dín. Mo wá gbé ìgbésẹ́, mo lọ bá àwọn bàbá ńlá wa pé, "Ẹ bá mi yẹ nǹkan yìí wo, kí ló ń ṣẹlẹ̀?" Àti ìgbà tí mo ti gba arákùnrin yìí ni iṣẹ́ mi ò lọ déédéé, pé kí ló lè máa ṣẹlẹ̀. Wọ́n wá sọ fún mi pé àkọ́kọ́ náà, arákùnrin yìí ó ní nǹkan nínú ara rẹ̀, gbogbo ẹni tó bá ti bá ṣiṣẹ́pọ̀ bí ọ̀gá ẹni, bóyá ohun kan fún ẹ ló ni ilé iṣẹ́ ni. Kétẹ́ tó bá ti dé bẹ́ẹ̀, ilé iṣẹ́ o ni máa lọ síwájú dáadáa mọ́. Mo wá ní, "Àáà." Irú ẹ̀dá wo tuntun ni eléyìí? Ẹ keeji nipé òun gan gan, ó tún fẹ́ wọ́, ó jẹ́ bí i olè tó máa ń kó owó. Mo wá dé ibi iṣẹ́, mo wá ń tàn ẹni yìí tó sì ń bá mi ṣiṣẹ́ è tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ mi. Pẹ̀lú ẹ̀dọ̀ ló fi bẹ̀ mí pé kó máa bá mi ṣe iṣẹ́, pé òun ò ní ẹbí lọ títí, òun lò ń pèsè oúnjẹ jíjẹ fún ara òun àti ìyàwó. Kí ni mo á le ṣe ṣe ká tìẹ nii mo bá rí pé lágbaja òun ń kó owó mi. Tó bá tún ti kó owó mi, ì ń le ọ̀ o. Kí ni mo fẹ́ ṣe sí eléyìí tó yẹ pé tó bá ti dé ibi iṣẹ́ ẹnìkan, yálà ojèmi ni àbí ẹlòmíràn, iṣẹ́ ẹni yẹn ò ní lọ déédé mọ́. Wọ́n wá sọ fún mi pé, pé ìeegún tí wọ́n ti fi gún nílé wọn ni yálà ojòun ni. Wípé irú egún kan bẹ́yẹn ó wà ní ara àwọn ọmọ ẹ. Wípé ta wọn ọmọ yẹn bá dàgbà, wọ́n bá ń bá ènìyàn ṣiṣẹ́, ó máa ma ṣẹlẹ̀ sí àwọn yẹn debi pé gbogbo bí tí àwọn ọmọ yẹn bá ti ń ṣiṣẹ́, egún yẹn máa ma tẹ̀lé wọn káàkiri. Mo wá ní, "Àáà." Irú nǹkan báyẹn kò látun ṣe ju pé kí n lè lọ. Ìgbà tí mo dé ìsọ̀ mí ni mo pe alábàáṣiṣẹ́pọ̀ mi wá. Ó ń jówò mí kọ̀, mo mọ pó ń jówò mí kọ̀. Àrán kan báyìí báyìí ni mo rí pé ó ń ṣẹlẹ̀ ìgbà tó dé tí mo ń sọ fún. Tọ́, ìdí èyí èmi fẹ́ fún ọ ní owó díẹ̀, kó lọ dá dúró fún rẹ nǹkan tó bá lè fi ṣe. Mo ṣá fún ní owó díẹ̀ nígbà náà lọ́hùn àti ìgbà yẹn tó jẹ́ pé òun náà ti dá wà fún ara rẹ̀. Torí náà èmi máa ń ro àwọn ènìyàn. Ọ̀rẹ́ mi kan náà wà tó gba àwọn alábàáṣiṣẹ́pọ̀, bó ṣe rí tọ̀jà rẹ̀ fi bàjẹ́ ni ilé iṣẹ́ náà ò lọ déédé mọ́. Gbogbo ènìyàn lemi máa ń gbà á nímọ̀ràn. Alábàáṣiṣẹ́pọ̀ ni, ẹ mọ̀ délédélé, ẹ mọ orí ẹ̀yàn tó jẹ torí pé ilé ayé ò tí gbe gangan ni. Kí Ọlọ́run oba elédùwá, kó ran oníkálùkù lọ́wọ́.

Nǹkan tó máa ń mú mi rẹ́rìn pọ̀ gan-an lóríṣiríṣi torí pé ẹ̀rín jẹ́ ǹkan tó jẹ́ pé gẹ́gẹ́ bí àwọn ènìyàn, òyẹ kí á máa rẹ́rìn nígbà gbogbo. Yálà obìnrin ni, ọmọdé ni, àgbà ni, onílé ni, àlejò ni, ẹ̀rín ṣe pàtàkì nínú ayé wa. Ẹ rí pé ẹlòmíì á kan di ẹnu ni kò ní rí ẹ̀rìn torí pé ẹ̀rín ni tó máa ń fi kún ìwà, ẹ̀, ìwà wa. Ẹ̀rín tún jẹ́ ǹkan tó máa ń gbé ẹwà wa jáde. Obìnrin ni ọkùnrin, ẹ̀rín ṣe pàtàkì. Nílé ìwòsàn gan, wọ́n á sọ pé gẹ́gẹ́ bí ènìyàn, ẹ máa rẹ́rìn kí inú rere ìwà wa kó lè joyọ. Èmi jẹ́ èèyàn tó máa ń rẹ́rìn gan. Yálà mo ń wo fíìmù ni àbí àwọn ọmọ mi ṣe ǹkan tó ń dẹ́rìn pa mí tàbí èmi tún máa ń sanwó fún àwọn ènìyàn kó lè dẹ́rìn pa mi. Bí tí èmi láì kí ẹ, tí èmi fẹ́ran ẹ rí n dé. Ìgbà mìíràn gan okọ́ mi lè wa, Ìyàwó mi, mo ra, mo ra fún àwọn ọmọ mi ká jáde, ká lò dẹ́rìn, ká gbàgbé ìsòro." A rí pé gẹ́gẹ́ bí èèyàn tó máa ń rẹ́rìn, èèyàn máa ń gbàgbé ìsòro èèyàn. Ẹ̀yàn o, ìyàsíkò tí ẹ̀eyan bá rẹ́rìn, èèyàn ò ní rán tí gbogbo ǹkan tí ẹ̀yàn ń là kọjá nígbà yen àti wípé á dàbí pé ẹ̀rù àbí àjàgà ó fúyẹ́ lọrun ẹ̀yàn. Ẹ̀rín ṣe kókó. Èmi ò fẹ́ràn èèyàn tí ò bá ti rẹ́rìn. Èmi máa sọ po sónú àbí ìwà rẹ̀ kò ní wà rere. Èmi fẹ́ rí èèyàn tó rẹ́rin, èèyàn tí ò bá ti rẹ́rìn, èmi ki fẹ́ kó súnmọ́ mi torí èmi ò mọ inú ẹ. Àwọn ọmọ mi, ọmọ mi kan nbẹ́ẹ̀ t'èèyàn ò bá rìn ní káàkin. Kò ní rín ẹ̀rìn. Kódà kí gbogbo ẹ̀yàn kó wà níbi tó ń tí ń rín ẹ̀rìn. Ọmọ mi yìí, á di ẹnu ni, á di ẹnu rẹ̀, kò ní rí ẹ̀rìn. Ìgbá tí ó di ọjọ́ kan wá pé, "Wá, kí ló mu ọ̀ tó ì fi rín ẹ̀rìn?" Níṣe ni ó wò mí. Ó ní kò sí ǹkan kan gẹ́gẹ́ bí gbogbo ǹkan tí a bá ṣe, ẹ̀rín kì í pa òun ni. Àà, gbogbo bí ẹni, gbogbo èèyàn bá ṣe ń rẹ́rìn, ẹ̀rín kì í pa ìwọ, ó ni ẹ. Ni mo bá ńi too. Láti ìsínyi lọ, wàá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn nì torí pé nínú gbogbo àwọn ọmọ mi torí pé e rẹ́rìn náà ló fi dùn ún wó. Ọmọ mi yìí bẹ̀rẹ̀ sí ní sunkún. Lóní, ló bẹ̀rẹ̀ sí ní sunkún. Lo ní, "À! Ṣé torí tó ń rẹ́rìn ni ẹ ló fi dùn ún?" Mo ní, "Bẹ́ẹ̀ ni. Ìwọ nìkan lo dùn ún wó torí pé e rẹ́rìn." Ọgbọ́n tí mo lu fún, ọgbọ́n àlùmọ́kọ́rọ́ yìí tí mo lu fún ọmọ mi yìí ni tó fi bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. Ẹ̀rín ṣe kókó láyé àwọn ènìyàn. Kò dá kí ènìyàn kan wà kó máa ma rẹ́rìn. A rí pé nígbà mìíràn gan t'èèyàn bá wà tún jẹ́ ẹ bá le kó, tó lè kó, àní, à! Oníṣẹ́ ibi ni. Oníṣẹ́ ibi la máa fi jùwe irú èyàn bẹ́ẹ̀ torí pé ojú ẹ le. Lóòótọ́ ó lè máa jé àkókò tó jẹ pé èèyàn ń rín ẹ̀rìn àbí èèyàn ń ṣe ǹkan, but torí pé ojú ẹ le lásìkò ni, èèyàn ní, "À! Eléyìí oníṣẹ́ ibi ni." Pàápàá dúró láwùjọ, àwọn tí pa, tó jẹ́ àwọn ọkùnrin, wọ́n bá le jù báyìí. "À ni á, bóyá àwọn agbófinró, bóyá sójà lẹní yi, náà ni ì fi rẹ́rìn." Ẹlòmíì ó ní, "À! Ṣé sójà ni yìn ni tẹ̀ fi rẹ́rìn?" Torí pé a gbàgbọ́ wípé àwọn sójà ni wọ́n ì rín ẹ̀rìn péa. Kò sí ǹkan kan tó ń dẹ́rìn pa wọ́n. Wọ́n ṣàkàn wa, bóyá bí àpẹẹrẹ ojú ogun tó ń ti lọ, ǹkan tó ń ti rí wọ́n ti pa awọ́n. À, oníbàáṣiṣẹ́ pọ̀ wọ́n tó ń jọ wà lójú ogun, wọ́n ti pa lójú wọn. Àbí àwọn tó ń fẹ́ràn jùlọ tó jẹ́ bí ọ̀rẹ́ wọn, wọ́n ti pa lójú wọn. Irú àwọn ẹ̀yàn báyen, a máa, a lè rí i retí lát'ọ̀dọ̀ won pé, à! Irú eni báyìí, níṣe mi kò máa rí ẹ̀rìn rárá. Ṣùgbọ́n ẹ̀rìn, èmi máa ń rín ẹ̀rìn torí pé èmi máa ń jáde láti sanwó fún àwọn èèyàn tó ń dẹ́rìn pa'yan pe kí wọ́n dẹ́rìn pa mí. Mo fẹ́ rín ẹ̀rìn. Ẹ̀rín ṣe kókó nínú ayé àwa ènìyàn láwùjọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ torí pé fáìlì pípa mọ́ èmi e fii ṣeré. Yálà tí tèmi ni, ti tọkọ mi ni, t'awọn omọ̀ mi ni, èmi máa ń pa á mọ́ dáadáa. Àwọn ọmọ mi tó kéré gan, mo ń pa fáìlì wọn mọ́ torí wipé ó ṣe pàtàkì. Páapà jù lọ, àwa òbí, màá rọ̀ wá ká máa pa fáìlì mọ́. Èmi ní tìtẹ̀ mi láti ìgbà tí mo ti kéré ni àwọn Àwọn òbí mi ti kọ́ mi bí n ṣe máa pa fáìlì mi mọ́. Títí tí mo fi dàgbà, mo rántí bí àpẹẹrẹ ìgbà tí mo parí ilé ìwé gíga. Àwọn ọ̀rẹ́ mi méjì kan, wọ́n máa ń sọ fún mi pé kò sí ǹkan tí èmi ò lè pa mọ́, kò sí ǹkan tí èmi ò lè pa mọ́. Màá rọ̀ wọ́n. Iṣẹ́ ta bá ti ṣe, ìdánwò mii gan ta bá ti kọ́ wípé a ti kọjá kíláàsì báyìí, ẹ pa kíní ẹ̀ mọ́, ẹ pa fáìlì yín mọ́, ẹ pa èsì ìdánwò náà mo. Wọ́n o ní rárá, ṣe bí a ti kọjá, kò ní wúlò mọ́. Kí ni kan kini kan. Ìgbà tó dọjọ́ kan, igba ta a de. Ìgbà táa parí ní ilé ìwé gíga, wọ́n ní gbogbo èsì ta ti ní láti gbà tí a ti wọlé ìwé gíga wípé ká kọ wá wípé àwọn olè wọ́n wá sí ilé ìwé náà, wọ́n dẹ̀, won sun ṣùkúu náà ní iná. Irú ǹkan báyìí gbogbo èsì tó ti wà ní ọ́fíìsì àwọn ọ̀gá ọ̀gá, àwọn olè ti jọ níná. Wọ́n á fẹ́ kí àwa ọmọ ilé ìwé, Wọ́n á gbà kámu wípé, èsì ìdánwò wọn ò ti sọnù àbí kí ni. Ẹ̀yin náà e wọ́ru nkan beyen, gbogbo àwọn ènìyàn, àwọn alábàásisẹ́ pọ̀ ní ọ́fíìsì mi, mo máa ń sọ fún wọn, ẹ pa fáìlì yín mọ́ dáadáa, o ṣe kókó. Ọjọ́ tí a ti yí tó wopé ah o ti kọjá ǹkan báyìí, pa á mọ́. Ọjọ́ tó ò bá léro ni wọ́n o ni, ah ẹ mú ǹkan báyìí wá, ẹ ja yẹ nǹkan báyìí wò. Dé bí wípé àwọn ọ̀gá mi ó fẹ́ràn mi gan torí pé mo mọ̀ ǹkan pamọ́. Se fáìlì, màá pa a mọ́. Lórí fóònù mi, màá pa á mọ́. Lórí kọ̀m̀pútà ayelujára, màá pa á mọ́ síbẹ̀. Gbogbo fáìlì ibi iṣẹ́ mi lọ́kọ̀ọ̀kan ni mo fun lórúkọ lórí kọ̀m̀pútà ibi iṣẹ́ torí pé tó bá n wà ǹkan, ti n bá lọ ibi iṣẹ́ gan, bó yoó rẹ̀ mí àbí bóyá wọ́n ní à kí n gbé lé fún ìgbà díẹ̀ wípé mo ti ṣiṣẹ́ gan lóṣù yìí, tí wọ́n bá ti fẹ́ ṣiṣẹ́, tí wọ́n bá ti mọ ǹkan tí mo fi i, tí mo fi sí orúkọ. Fáìlì náà, wọ́n á pè mi, "Mi ṣìṣí, lágbájá, kí lẹ fi sí orúkọ fáìlì àwọn fáìlì fáìlì báyìí?" Ni kété mi bá ti fún wọn ní ǹkan tí wọ́n fì ṣi, bóyá orúkọ tí mo fi pa á mọ́, wọ́n bá ti tẹ̀ ẹ́ síi, kété lá a gbe jáde tí wọ́n á ṣì ṣe, wọ́n á ṣiṣẹ́. Torí pé fáìlì pípa mọ́ ó ṣe kókó nínú ayé wa. Aìmoye ǹkan mii tó jẹ́ pé aa lè rántí. Ṣùgbọ́n ta bá ti kọ́ kalẹ̀ sórí ìwé, ta kọ́ kalẹ̀, ta pa á mọ́. Kó dá ta bá ti rántí ìgbà mìíràn gan tí à ń bá tú lé, ta bá tu kan, a bá rí, ha, inú wòo dùn pé, 'Éh, ǹkan mìí gàn ta ti gbagbe tá ni ah, à ṣé ǹkan báyì ṣẹlẹ̀ lásìkò báyìí nígbà bá yii? Àh, èmi ò dẹ rántí o.' Ọ̀pẹlọ́pẹ́ fáìlì yi tó jẹ́ kí èeyàn rántí. Torí náà fáìlì pípa mọ́ ó ṣe kókó gan ni. Mo máa ń rọ gbogbo àwọn ènìyàn wípé ǹkan tí èèyàn ò bá ti mọ̀ pé, "À, ó ṣẹlẹ̀ o, ó jeeyan tó máa ń rántí ǹkan o, o jeeyan tó máa ń rántí ǹkan, pa fáìlì rẹ mọ́, ó ṣe kókó.